Ìgbóná jẹ́jẹ irú wo ni o máa ń fẹ́ràn nínú yàrá rẹ? Ìgbóná jẹ́jẹ wo ni mo máa ń fẹ́ràn nínú yàrá mi? Mi ò mọ ìtumọ̀ ìgbóná jẹ́jẹ tí ẹ ń sọ nípa rẹ̀ o. Nínú yàrá mi, mi ò ní ìgbóná jẹ́jẹ kankan nínú yàrá. Nítorí náà mi ò mọ ìgbóná jẹ́jẹ tí ẹ ń sọ̀rọ̀ nípa rẹ̀. Tí ó bá jẹ́ pé ìgbóná jẹ́jẹ ǹkan tí ó gbóná ni, mi ò mọ ìtumọ̀ ǹkan tí ẹ túmọ̀ sí nínú èdè tí ẹ kọ sílẹ̀ yìí. Ìgbóná jẹ́jẹ mi ò mọ ìtumọ̀ rẹ̀. Bí a ṣe ìyàrá tó bá ń gbóná ni, àbí yàrá tó bá ń yérúku mi ò mọ ìtẹ̀ ń sọ nípa rẹ̀

Báwo ni mo ṣe máa ń rí lílo àkókò nígbà tí mo bá wà nínú ìlà? Báwo ni mo ṣe máa ń rí lílo àkókò nígbà tí mo bá wà nínú ìlà? Àwọn Yorùbá tí ẹ ń kọ síbi báyìí kò ń ṣe àwọn Yorùbá gidi. Èwo ni kí ẹ máa sọ pé báwo ni ó ṣe máa ń rí ní àkókò nígbà tí mo bá wà nínú ìlà? Kò ní ìtumọ̀ sí mi, mi ò mọ ìtumọ̀ rẹ̀, mi ò jẹ́ fẹ́ mọ ìtumọ̀ rẹ̀. Tí ẹ bá fẹ́ fún èèyàn ní ìbéèrè, ẹ fún èèyàn ní ìbéèrè gidi. Ẹ má kan kọ ìbéèrè bí ẹni tí ò mọ Yorùbá rárá. Ṣé ẹ gbọ́ nǹkan tí mo sọ? Bẹ́ẹ̀ ni. Nítorí pé Yorùbá yìí kò ń ṣe Yorùbá tí ó dánmórán.

Ṣé o fẹ́ràn wá ní òru? Kí ni ìkíni ìtumọ̀ ẹlẹ́yii, ṣe o fẹ́ràn wá ní òru? Àwọn Yorùbá yìí kò, kò ń ṣe Yorùbá tí ó dá. Bawo lè ṣe máa máa sọ Yorùbá báyìí. Àá, ẹ bá fẹ́ bèèrè ìbèèrè, ẹ bèèrè ìbèèrè gidi. Ẹ bèèrè ìbèèrè tí ó dánmọ́rán. Kò n ṣe irú àwọn ìbèèrè báyìí. Èwo ni ṣé o fẹ́ràn wá ní òru? Kí ni ìtumọ̀ ẹlẹ́ yìí? Fẹ́ràn kí ni? Tí ẹ bá sọ pé ṣé mo fẹ́ràn, fẹ́ràn kí ni? Ẹ kọ ìtumọ̀ ǹkan tí mo fẹ́ràn síbẹ̀. Ẹ kò sọ pé ṣé o fẹ́ràn wá ní òru. Kò ní ìtumọ̀ o, kò dẹ́ ní ìtumọ̀ sí mi.

Nígbà wo ni o kẹ́yìn lò wo eyín? Ìgbà tó kẹ́yìn tí mo wú eyín kò ní ìtumọ̀. Àwon Yorùbá tí ẹ máa ń gbé wá, nígbà wo ni o kẹ́yìn tí mo wú eyín? Nigbà tí o kẹ́yìn tí mo wú eyín ni ìgbà tí mi ò mọ̀. Ìgbà tí o kẹ́yìn tí mo wo eyín ni ìgbà tí mi ò mọ̀. Nítorí pé kín ni ìtumọ̀ eléyìí? Kí ẹ máa sọ pé nígbà wo ni o kẹ́yìn tí mo wo èyìn àbí tí mo wú eyín. Kí ẹ bá fẹ́ bèèrè ìbèèrè Yorùbá, ẹ bèèrè ìbèèrè Yorùbá gidi. Ẹ má kọ gbé Yorùbá tí ò lọ́kàn wá kẹ máa bèèrè ìbèèrè tí ó, tí ò ní ìtumọ̀ rárá. Tè bá fẹ́ bèèrè ìbèèrè, ẹ gbé ìbèèrè tí ó ní ìtumọ̀ síbẹ̀ àti èdè Yorùbá tí ó ní ìtumọ̀ tí ó bá ara lọ.

Ṣé mo ní aṣọ wíwẹ̀? Bẹ́ẹ̀ni, mo ní aṣọ wíwẹ̀. Mo ní aṣọ tí mo fi máa ń wọ inú balùwẹ̀ tí mo máa ń wé sí ìdí mi tí bá ti fẹ́ lọ wẹ̀. Nítorí náà mo ní aṣọ wíwẹ̀. Mo ní aṣọ wíwẹ̀ tí mo máa ń wọ dáadáa ní gbogbo àárọ̀ tàbí ní àṣálẹ́ tàbí ní ọ̀sán bákan náà tí mo bá ti ẹ fẹ́ lọ wẹ̀ ní ọ̀sán, mo máa ń wọ, mo máa ń wé mọ́ ara. Bẹ́ẹ̀ni mo ní, bẹ́ẹ̀ni mo ní aṣọ wíwẹ̀, aṣọ wíwẹ̀. I tí ẹ bá ti ní ìtumọ̀ síbẹ̀ tó ní ìtumọ̀ bẹ́ẹ̀, Kẹ́mú pẹ̀.

Irú etí ìgbọ̀wọ́ ni mo máa ń lò. Irú etí ìgbọ̀wọ́ ni mo máa ń lò, etí ìgbọ̀wọ́ tí mo máa ń lò náà ni etí méjèèjì tí mo ní. Etí méjèèjì tí mo ní ni mo fi máa ń gbọ́rọ̀. Etí méjì tí mo ní ni mo fi máa ń gbọ́ nǹkan tí ènìyàn bá sọ̀rọ̀. Etí méjì ni mo fi máa ń gbọ́. Nítorí pé gbogbo ìgbà tí èyàn bá sọ̀rọ̀, etí leyàn gbọdọ̀ fi gbọ́. Kò ṣe ojú, kò ṣe imú, kò jẹ́ ń ṣe ẹnu. Nítorí náà etí lìyàn fi ń gbọ́rọ̀. Etí ni mo fi máa ń gbọ́rọ̀. Etí mi méjèèjì kò sí nǹkan tí ó ṣe etì mí. Nítorí náà etí méjì ni mo fi máa ń gbọ́rọ̀